Rárá, mi ò kí ń mu kofi ní ibi iṣẹ́. Ìdí tí mi ò kí ń fi mu kọfi ní ibi iṣẹ́ ni wípé, mo jẹ́ èèyàn tí kò fẹ́ràn kọfi torí wípé kọfi má ń korò ní ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ló má ń mu kọfi lójoojúmọ́ ṣùgbọ́n èmi jẹ́ èèyàn kan tí kò fẹ́ràn tasti kọfi ní ẹnu.

Láti yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, mo máa kọ́kọ́ disconnect wifi, màá wá pa laptop tàbí fóònù mi. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, mo máa tan án padà, màá connect ẹ̀ mọ wifi, màá dúró wa máa lò ó. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń yanjú ìṣòro tí mo bá ní.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Kódà ní ọ̀sẹ̀ tó kọjá, mo sì lọ sí ayẹyẹ ìgbéyàwó ọ̀rẹ́ mi kan. Mo fẹ́ràn láti máa jáde. Mo máa ń lọ sí òde dáadáa, àgàgà eléyìí tí àwọn ọ̀rẹ́ mi bá ń ṣe tàbí eléyìí tí wọ́n fi ìwé pè mí sí.

Láti ṣètò ímeèlì mi, mo máa fi wọ́n sí oríṣiríṣi category. Àwọn ímeèlì iṣẹ́ tàbí ti movie tàbí àwọn eleyi tí kò bá ní ìtumọ̀, gbogbo rẹ̀ ló ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí máa ń mú mi mọ ibi tí màá lọ tí bá ń wá ímeèlì kan ní pàtó. Ó máa ń mú iṣẹ́ mi yára, ó dẹ̀ máa ń mú gbogbo ímeèlì mi wà organized.

Rárá, mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn tí àwọn olóyinbó mọ̀ sí voicemail. Ìdí tí mi ò kí ń fi ń lò ni wípé kò wọ́pọ̀ láti máa lò ní apá ọ̀dọ̀ wa níbí báyìí. Ṣùgbọ́n mo rí àwọn èèyàn tí ó ń lò, èmi fúnra ra mi. Mi ò jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn láti máa lò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Tóbá ti di ọjọ́ Sunday, ní dédé aagogo mẹ́wàá ni ẹ̀sìn máa ń bẹ̀rẹ̀ ní ilé ìjọsìn titi wa. Tí a bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá ní àárọ̀, ó lè tó ọwọ́ nǹkan bí i aago méjì sí mẹ́ta kí a tó dáwọ́ ẹ̀sìn dúró. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn gidi nítorí pé mo wà ní ẹgbẹ́ àwọn akọrin, èmi ni ó máa ń bá wọn tẹ keyboard ní gbogbo ọjọ́ ìsinmi.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn, nítorí wípé kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń find àwọn àlọ́ apanilẹ́rìn yìí funny. Kìí ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń pa mí lẹ́rìn, torí bẹ́ẹ̀, mi ò fẹ́ran wọn. Mi ò dẹ́ kí ń fi taratara gba titi wọn.

Mo fẹ́ràn oṣù December nínú gbogbo àwọn oṣù tó wà nínú ọdún, nítorí wípé ó jẹ́ àsìkò Kérésì, ó sì tún jẹ́ àsìkò tí èèyàn máa bọ́ sí ọdún tuntun. Àwọn holiday tí wón máa ń fún ni ní ibi iṣẹ́ àti wípé mo máa ń ní ààyè láti bá àwọn ọ̀rẹ́ ẹbí àti àwọn ojúlùmọ̀ yọ ayọ̀ papọ̀. Óun ni mo ṣe fẹ́ràn ọdún, oṣù December jùlọ nínú gbogbo àwọn oṣù tí ó wà nínú ọdún.

Ọdún tó kọjá ni mo lọ sí ibi orin kẹ́yìn. Ìdí tí mo dẹ̀ fi lọ ni wípé ó bọ́ sí àsìkò ọdún tuntun àti àṣepọ̀ Kérésì àti wípé àwọn ọ̀rẹ́ mi ló ní wípé kí n wá. Só oṣù Kejìlá ọdún tó kọjá ni mo lọ kẹ́yìn sí ibi orin.

Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ojoojúmọ́ ni mà á gba àyíká, ni mo máa ń tu koríko tó bá wù ní ẹ̀gbẹ̀gbẹ́ ilé, mo sì máa ń palẹ̀ gbogbo ìdọ̀tí inú ilé mọ́. Ṣùgbọ́n ijọ́ sátọ̀dé ni mo máa ń ṣe é jù. Mà á ṣe gbogbo rẹ̀, mà á tún fọ aṣọ, mà á gbá ilẹ̀, mà á ro igbó tó bá dí.